Ṣé o máa ń béèrè ọ̀nà lọ́wọ́ àwọn ènìyàn? Nígbà tí mo bá ń lọ ibi kí tí mi ò mọ̀ náà, mo máa ń béèrè ọ̀nà torí pé kíni bí béèrè ọ̀nà, ó ṣe ìwúlò púpọ̀. Kò ní jẹ́ kí ẹ̀yàn á sọnù. Nígbà tó ẹ̀yin bá kọ̀ tí ò béèrè ọ̀nà, á sọnù lọ jinà torí jẹ́ pé, à, yóò ṣẹ́ wahalá yóò sọ́fà. Èmi o sì fẹ́ sọ́fà.

Báwo ni ìbáṣepọ̀ rẹ pẹ̀lú olórí iṣẹ́ rẹ? Ìbáṣepọ̀ mi pẹ̀lú olórí iṣẹ́ mi jẹ́ ìbáṣepọ̀ tó jẹ́ pé ó dáradára, ó sì ṣe ìlẹ̀. Ìbáṣepọ̀ ni tó jẹ́ pé pẹ̀lú àlàáfíà. Ni ìgbà tí èèyàn bá ń wá ìlọsíwájú, ó jẹ́ kó máa bá olórí iṣẹ́ rẹ ṣẹ́ kíni, kí wọ́n ba lè lo ìbáṣepọ̀ gidi.

Ṣé o máa ń wo àwọn ètò tẹlifísàn? Well, à ní ọ́wo báyìí mi e wo ètò tẹlifísàn torípé kí ni fóònù ni mò ń lò jù, fóònù n bee lọ́wo mi. Tí ń ba fẹ́ wo news fóònù náà ni, ma ba fẹ́ wo fíìmù fóònù náà ni, kódà kó ṣe bọ́ọ̀lù fóònù náà ni. Ó jẹ́ pé kó jẹ́ pé ètò tẹlifísàn ò jẹ́ ǹkan kan tó wuni lórí mọ́.

Kí ni ìlànà ìpolówó rẹ? Ìlànà ìpolówó mi ò ju WhatsApp náà lọ. Òhun nìkan ni mo n lò tí mo fi ń polówó. Ṣùgbọ́n maa múrà má sì wo bó ni mo ti fẹ́ ṣe kí lè bá ní àwọn ọ̀nà ìpolówó tó pọ̀. Irú Facebook náà ni àwọn ènìyàn sì ń lò, bẹ́ẹ̀ ni Twitter ṣùgbọ́n mi ò tíì maa lọ̀ wọn dáadáa.

Ẹ̀fọ́ wo ni o fẹ́ràn jù? Ẹ mo ibéèrè béèrè, ó sì yẹ kí ẹ ti tún ìbéèrè yìí ṣe torí látọjọ́ tẹ́ tí mu àwọn script yìí wá lẹ ti ń lo ìbéèrè yìí. Irú ọbẹ̀ wo ni o fẹ́ràn jù kì í ṣe irú ẹ̀fọ́ wo torí ẹ̀fọ́ gan-an òun gan-an lára jẹ́ ọbẹ̀ fúnra rẹ̀. To bá béèrè pé irú ọbẹ̀ wo mo fẹ́ràn jù máa sọ fún pé ẹ̀gúsí ni torí kì í ṣe ẹ̀fọ́ gan.

Ṣé o ní ẹranko ọ̀sìn? Ẹranko ọ̀sìn jẹ́ ǹkan kan tó wúlò púpọ̀ àmọ́ mi ò ní. Ǹjẹ́ òṣìṣẹ́ ni pé mi ò ní àgbàlá tí mo lè kó wọn sí. Àmọ́ èmi náà fẹ́ran ẹranko ọ̀sìn kódà màá sì fẹ́ran kí n ní. Àmọ́ lọ́wọ́ tí mo wà yìí kò sí ẹranko ọ̀sìn ní ilé mi torí pé kò sí ààyè tí màá fi wọ́n sí.

Báwo ni o ṣe máa ń pín owó náà pẹ̀lú àwọn ọ̀rẹ́? Ẹ̀mi àti àwọn ọ̀rẹ́ kò need kà pín owó náà torí pe kinní oni kálukú ní owó rẹ̀. Yóò sì na gẹ́gẹ́ bí ó ṣe wù. Awa è ṣe àwọn tó máa ń da owó papọ̀, àwa máa ń ná owó wa ní ìgbà tí ẹ̀ń kálukú bá fẹ́ nà ni.

Nígbà wo ni o kẹ́yìn kọ́ ìgbélẹ̀ kalẹ̀ ní iṣẹ́ ìgbé kalẹ̀ iṣẹ́? Nígbà wo ni o kẹ́yìn kọ́ ìgbé kalẹ̀ iṣẹ́? À, ìgbé kalẹ̀ iṣẹ́ ó jẹ́ ǹkan kan tí mo máa ń kọ́ lójoojúmọ́, torí pé kínni òhun ni yóò ṣàlàyé bí iṣẹ́ ò ṣe lọ bí a ṣì ṣe ṣiṣẹ́. Ó jẹ́ ǹkan tó jẹ́ pé kò dà bí èèyàn ò bá kọ́ kalẹ̀ gan, àwọn kan ó rán ọ létí kò lè kọ́ kalẹ̀.